Bẹ́ẹ̀ni, mo ní káàdì ìṣe. Káàdì ìṣe jẹ́ ǹkan pàtàkì fún gbogbo oníṣòwò, so mo ní káàdì ìṣe tí ó tọ́ka sí mi. Sí olùkọ́ní níṣe tí mo jẹ́, olùbánikán ilé olùbánì, olùbánigbé léṣe.

Ìgbà wo ni mo máa ń ra ẹ̀rọ ayárabíàṣá tuntun? Ìgbà kí ìgbà tí n bá ti ní owó rẹ̀ dání tí ẹ̀rọ ayárabíàṣá ohun náà tí ó sì le wà ní ìta. Mo jẹ́ èèyàn kan tí ó nífẹ̀ẹ́ láti máa ra ẹ̀rọ ayá- ayá- ayárabíàṣá tí ó wà níta tí ó ń trendy lọ́wọ́. Ìrú àwọn ẹ̀rọ ba ọ̀ún ni wọ́n, ni mo fẹ́ràn láti máa lò.